Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Lílọ sí ìṣẹ́gun ọdẹ jẹ́ ojúìṣe àti àṣà àwọn ìdílé kan ní pàtó ní ilẹ̀ Yorùbá. Kìí ṣe gbogbo ènìyàn ṣá ló lè lọ sí ìṣẹ́gun ọdẹ. Èmi gẹ́gẹ́ bí ẹni kan ng ò ti ìdílé tí a ti ń lọ sí ìṣẹ́gun ọdẹ jáde. Nítorí náà, n ò ní àǹfààní láti lọ sí ìṣẹ́gun ọdẹ rárá.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Nígbàkígbà tí mo bá dé ibùdókọ̀, ibi tí a ti ń wọ ọkọ̀, bí àwọn ọkọ̀ bá ń kọjá lọ tí wón kò fi gbà dúró láti kó èrò, ó jẹ́ ojúṣe mi tàbí àṣà mi láti nawọ́ síwájú kí ẹni tí ó ń wa ọkọ̀ kó le rí wípé mo fẹ́ wọ ọkọ̀. Nígbà tó bá rí tí mo nawọ́ síwájú, nígbà náà ni yóò dúró, tí yóò sì gbé mi lọ ibi tí mò ń lọ.

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kì í ṣe ẹni tó fẹ́ràn láti máa lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ jẹ, nítorí àti máa ra oúnjẹ jẹ ní ilé oúnjẹ, ó jẹ́ ohun tó ná ni lówó púpọ̀. Mo fẹ́ràn láti máa dáná nínú ilé tí n ó sì se oúnjẹ tí èmi àti mọ̀lẹ́bí mi yóò jẹ.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù, òun náà ni àjọ̀dún Kérésìmesì èyí tí a máa ń ṣe ní oṣù kejìlá ní ọdọdún. Ó jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn púpọ̀ nítorí pé ó jẹ́ fún ìrántí ìbí Jésù Kristi Olúwa wa. Ó sì jẹ́ ìgbà ayẹyẹ púpọ̀ tí èmi àti mọ̀lẹ́bí mi yóò jáde, tá òjòọ ṣeré jáde lọ sí àwọn ibi tí ó wù wá lọ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí. A sì fún mi ní àǹfààní láti wà pẹ̀lú àwọn ènìyàn àti ọ̀rẹ́.

Àṣà tí ẹbí mi máa ń ṣe. Ohun kan tí mo lè pè ní àṣà tí ẹbí mi máa ń ṣe lójoojúmọ́, òun náà ni àṣà àti máa gba àdúrà lówuro nígbà tí a bá jí àti ní àṣálẹ́ kí a tó sùn. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, a gbàgbọ́ nínú gbígbàdúrà sí Ọlọ́run tó pa wá mọ́ lóru mọ́jú àti Ọlọ́run tó dáàbò bò wá ní gbogbo lílọ bíbọ̀ wa ní ojúmọ́. Nítorí náà, nígbà tí a bá jí lówuro, a ó gbàdúrà àti kí a tó sùn ní àṣálẹ́

Bó tilẹ̀jẹ́ wípé mo ní gíláàsì tí mò ń wọ̀ sójú ní tòótọ́, ṣùgbọ́n èyí kì í ṣe kíkí gíláàsì òòrùn, ó jẹ́ gíláàsì tí àwọn dókítà sọ fún mi wípé kí má lò sí ojú nígbà tí mo lọ ilé ìwòsàn lọ sọ bí ojú ti ń dùn mí sí.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí tí n kò sì le gbàgbé láé. Òun náà ni ìgbà tí ìyá mi ń kó wa lọ sí ìlú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọdé láti lọ ṣọdún. N kò le gbàgbé àsìkò yìí nítorí nígbà tí a dé ibì kan, a nílò láti wọ ọkọ̀ ojú omi rékọjá kí a tó lè dé ìlú ìyá mi. Èyí sì jẹ́ ohun tó bani lẹ́rù gidigidi gan láti wọ ọkọ̀ ojú omi. Èyí ni kò jẹ́ kí n lè gbàgbé rẹ̀ láé.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù ní ìgbàkígbà tí mo bá lọ sí ìṣọ́ òru, tí a ó ṣe látòòru títí d'òwúrọ̀ tàbí ibi àdúrà, kí ń má ba le sùn ní ibi àdúrà. Ó jẹ́ àṣà mi láti máa jẹ gọ́ọ̀mù.

Èmi kò tíì fi ìgbà kan lọ wo eyín mi rí. Bó tilẹ̀ jẹ́ ní tòótọ́, ọ̀pọ̀ ìgbà ni àwọn ọmọ mi ti ń yọ mí lẹ́nu wípé kí a lọ rí Dókítà eyín, ṣùgbọ́n mo mọ̀ pé èyí a máa naní lówó. Nítorí náà, n ò tí ì ní àǹfààní láti lọ wo eyín.

Lílo àkókò pẹ̀lú mọ̀lẹ́bí jẹ́ ohun tó ṣe pàtàkì. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń kò bá jáde nílé, bí i àwọn ọjọ́ Satide àti Sunday, ó jẹ́ àǹfààní fún mi láti wà pẹ̀lú mọ̀lẹ́bí mi. Pàápàá jùlọ ní gbogbo àṣálẹ́ tí mo bá délé láti ibi ọjà títà mi, ìwọ̀nba àkókò tí mo bá rí lò, ń o lọ pẹ̀lú mọ̀lẹ́bí mi papọ̀.

Aṣọ fífọ̀ jẹ́ ohun tó romílójú láti máa ṣe gidigidi gan. Nítorí náà ni mo ṣe nílò láti ra ẹ̀rọ èyí tí ń bá ni fọṣọ tí à ń pè ní washing machine. Pẹ̀lú bí mo ti ra ẹ̀rọ náà, kì í ṣe gbogbo ìgbà ni máa ń fọṣọ. Mo lè fọṣọ lẹ́ẹ̀kan láàárín oṣù kan. Ìgbàkígbà tí mo bá ráyè àti tí iná bá wà, òun náà ni máa ń fọṣọ.

Ní tòótọ́, nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mo máa ń ní ìrora díẹ̀ nígbà tí mo bá kọ́kọ́ bẹ̀rẹ̀, ṣùgbọ́n bí àkókò bá ti ń lọ, ìgboyà yóò dé, n ó sì fi t'ìgboyà t'ìgboyà bá àwọn ènìyàn sọ̀rọ̀ láìní ìrora rárá.

Rárá o, n kò kí máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Bó tilẹ̀ jẹ́ wípé mo ti gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ rí nígbà kan rí, ṣùgbọ́n un ò rí ojútùú rẹ̀. Ó jẹ́ ohun tó ṣòro fún mi láti ṣe. Èyí ni kò jẹ́ kí n tilẹ̀ nífẹ̀ẹ́ sí àti máa fi fáìlì pamọ́ sórí cloud.

Ohun tó máa ń mú mi rẹ́rìn, ní ìgbà tí ènìyàn bá fún mi ní ẹ̀bùn inú mi á dùn mo sì rẹ́rìn. Tàbí nígbà tí ènìyàn bá ṣe ohun ìwúrí, a máa mú kí n rẹ́rìn, àbí nígbà tí ènìyàn bá ràn mí lọ́wọ́, àbí tó ṣe ohun kan tó dára, irú yìí á máa mú mi rẹ́rìn, tinú mi á sì máa dùn.

Bí ìwà ìṣòwò mi ṣe rí, ní ìgbà tí mo bá dé ibi ọjà káràkátà mi l'òwúrọ̀, gbogbo ìgbà tí oníbàárà bá wá, wọn ó fi tẹ̀rín tọ̀yàyà, oun ó fi dá wọn lóhùn ohunkóhun tí wọ́n bá ń fẹ́. Ìgbà mìíràn, àwọn oníbàárà mìíràn wọ́n jẹ́ ẹni tó le tí wọn kò ní wà tó dára. Ṣùgbọ́n pẹ̀lú sùúrù, òun náà ni màá fi dá àwọn oníbàárà mi lóhùn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọn yóò fi lè tún padà wá ní ìgbà mìíràn láti wá bá mi rajà.

Àkókò tí mo máa ń ṣí ọ́fíísì mi, ó jẹ́ láti ago mẹ́jọ òwúrọ̀. Lẹ́yìn ìgbà tí mo bá mú ọmọdé ilé ìwé ní òwúrọ̀ tán, ń ó ti ibẹ̀ kọjá lọ sí ọ́fíísì mi èyí tó jẹ́ ibi tí mo ti ń tà tí mo ti ń rà lójoojúmọ́. Ìgbà tí mo bá dé bẹ̀ ló òwúrọ̀ agogo mẹ́jọ, ń ó ṣílẹ̀kùn, ń ó wọlé, ń ó gbàdúrà. Lẹ́yìn náà bá àwọn oníbàárà bá ṣe wá, mo máa dá wọn lóhùn.

Àti máa ní ìpààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀, ó jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó. N ó ní ìpààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ nípa wípé kí mú àwọn iṣẹ́ èyí tó ṣe pàtàkì, èyí tí a nílò lọ́wọ́lọ́wọ́, ń ó kọ́kọ́ mú wọn ṣe ná. Lẹ́yìn náà ni ń ó ṣẹ̀ wá fi ojú sí àwọn iṣẹ́ èyí tó kù ní ṣíṣe.

Bí mo ṣe máa ń ṣètò owó ìṣe, ó tilẹ̀ jẹ́ wípé n kò kí ń ṣiṣẹ́ ọ́fíìsì, ọjà oníṣòwò káràkátà ni mò ń ṣe. Mo máa ń ṣètò èrè tí mo bá jẹ lórí ọjà lójoojúmọ́ nípa wípé kí ń ṣírò iye tí mo ra ọjà náà àti iye tí mo tà, kí ń yọ́ kúrò nínú iye tí mo rà. Èyí tó lé sí lórí èyí jẹ́ èrè mi. Ó jẹ́ ètò tí mo máa ń ṣe lójoojúmọ́ láti mọ e ye èrè tí mo jẹ lórí ọjà mi.

Rárá o, n kò ní àwòrán kankan bó ti wu okéré mọ́ ní ara. Nítorí wípé yíya àwòrán sára jẹ́ ohun tí mo kórìíra, kì í ṣe ohun tó dára lójú mi rárá. N ò fẹ́ràn rẹ̀, bẹ́ẹ̀ ni n ò sì fẹ́ràn láti máa rí i lára àwọn ènìyàn.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, òun náà ni ilé ìjọsìn. Ni gbogbo ọjọ́ àìkú, ètò ń jẹ́ ọjọ́ Sunday, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn gidi gan, nítorí pé ó fún mi ní àǹfààní láti lọ jọ́sìn fún Ọlọ́run, láti jó, láti yọ̀ àti láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo oore tó ṣe fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ nítorí a mọ̀ wípé gbogbo owó kọ́ ló wà fún níná. Nígbà mìíràn, àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn á ṣẹlẹ̀ lójijì èyí tí ènìyàn máa nílò láti náwó sí. Nítorí ìdí èyí ló ṣe ṣe pàtàkì ló ṣe kókó láti máa pa owó pamọ́ fún irú àwọn àsìkò báwọ̀nyí tí ènìyàn yóò nílò owó lójijì.

Eye ìgbà tí ìrìn-àjò mi láti lọ sí ibi iṣẹ́ máa ń gbà kò pọ̀ rárá, nítorí ibi tí mo ti ń tajà mi kò ń ṣe ibi tó fi bẹ́ẹ̀ jìnnà sí ilé mi bẹ́ẹ̀ gẹ́. Láàárín ìṣẹ́jú mẹ́jọ sí mẹ́wàá ó pọ̀ ju ìṣẹ́jú mẹ́ẹ̀dógún, n ó ti dé ibi ilé iṣẹ́ ọjà rírà kátà mi.

Bẹ́ẹ̀ni, wifi mi yára tó ní tòótọ́. Bo tilẹ̀ jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ yìí mo ti dáwọ́ dúró láti máa lo wifi nítorí pé ọ̀pọ̀ ìgbà tí mo bá tan wifi, lọmọ mi náà máa ń lò ó papọ̀. A sì máa jẹ́ kí n náwó kọjá bí mo ṣe fẹ́. Ṣùgbọ́n ó jẹ́ ohun tó yára gidigidi ní tòótọ́.

Bó tilẹ̀ jẹ́ wípé ojoojúmọ́ ni mo máa ń gbìyànjú láti ṣe ìmọ́tótó ilé mi, ṣùgbọ́n pàápàá jùlọ ní gbogbo weekend nígbàtí mo bá ní àǹfàní àti wà ní ilé, ó jẹ́ ojúṣe láti pa ilẹ̀ ilé mọ́ láti ríi wípé ilé mi wà ní ìmọ́tótó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò, ní ìgbà tó bá ṣe pàtàkì láti ṣe é. Mo máa ń ṣe lórí WhatsApp àti lórí Telegram. Fún àpẹẹrẹ, ní ìrọ̀lẹ́ àná, mo ṣe ìpàdé lórí Telegram èyí tó ṣì ṣe wípé nípa fídíò call ni a fi ṣe é.

Ibi tí mo ti máa ń ra nǹkan ní fi ṣe pẹ̀lú ohun tí mo fẹ́ rà ní pàtó. Ìgbà mìíràn mo lè ra nǹkan ní online tí mo bá rí nǹkan tí a polówó èyí tó wù mí láti rà. Ìgbà míràn ẹ̀wẹ̀, mo ń lọ sí àwọn ibi ilé ìtajà tí wọ́n ti ń tajà láti lọ ra àwọn ohun tí mo fẹ́. Ní ìgbà míràn ẹ̀wẹ̀, mo ó bọ́ sí ìsàlẹ̀ ilé mi, mo ó sì rajà lọ́wọ́ àwọn tí wọ́n tó igbá sísàlẹ̀ tí wọ́n ń tajà. Èyí ni wípé ohun tí mo fẹ́ rà, òun ni yóò sọ ibi tí ń ó ti rà á.

Bó tilẹ̀ jẹ́ wípé n kò ní àwọn alábáṣiṣẹ́pọ̀ nítorí pé onísòwò kárakáta ni mi, ṣùgbọ́n mo ní àwọn oníbàárà tó máa ń wá bá mi ra ọjà ní ojoojúmọ́. Ó sì ṣe pàtàkì láti ní ìwà ọ̀yàyà, ìwà tí ó dára, ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn oníbàárà kí wọ́n bá lè máa padà wá bá mi ra ọjà.

Rárá o, n kò kí máa ń tan ìkíni lórí fóònù mi. Nítorí wípé gbogbo ìgbà ni fóònù mi wà pẹ̀lú mi. Mo ní àǹfàní láti dáhùn fóònù tí kára mi ní gbogbo ìgbà tó bá ti dún. Eléyìí ni kò jẹ́ kí n lè tan ìkíni kalẹ̀ sórí fóònù mi.

Nkò ní àkókò kan ní pàtó tí mo máa ń lọ sùn. Nígbà tí mo bá délé lálẹ́, n ó wọ inú ilé tí a ti ń wá oúnjẹ lọ, n ó sì se oúnjẹ tí èmi àti mọ̀lẹ́bí mi yóò jẹ. Lẹ́yìn iyìí la ó jókòó táa o wò ẹran amóhùnmáwòrán àti gbogbo ohun tí wọ́n ṣe lórí rẹ̀. Lẹ́yìn iyìí la ó gbàdúrà àṣálẹ́ táa ó sì lọ sùn. Kò ní àkókò kan ní pàtó, ìgbàkígbà tí ó bá yá ló yá.

Rárá o, un kò mọ̀ bí a ti ń wẹ̀ nítorí pé un ò tíì lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ibi tí a ti ń kọ́ àti wẹ̀ odò rí. Nítorí náà, un ò fi ìgbà kan ṣe ìgbésẹ̀ yìí tàbí gbìyànjú rẹ̀ nítorí pé n ò mọ̀ rárá.

Orin wo ni mo fẹ́ràn jù? Bó tilẹ̀ jẹ́ wípé n kò ní orin kan ní pàtó tí mo le tọ́ka sí wípé òhun ni mo fẹ́ràn jù. Ṣùgbọ́n gbogbo orin tí a bá ti n kọ láti yin ọlọ́run lógo, gbogbo orin tó bá ti n sọ nípa oore ọlọ́run àti dídára ọlọ́run, ọ̀hun náà ni mo fẹ́ràn láti máa kọ àti láti máa jó síi.

Ní tòótọ́, gbogbo ènìyàn kọ́ ni máa ń gba ọwọ́ wọn, ṣùgbọ́n tí mo bá ní àǹfààní láti gba owo lọ́wọ́ ènìyàn, ń ò gbà tíìrẹlẹ̀ tìrẹlẹ̀, tọ̀rín tọ̀yàyà, ìyẹn tó bá ṣe pàtàkì fún mi láti gba owo.

Rárá o, n kò kí n mu àwọn ẹ̀rọ ìlera, nítorí pé n kò ní ààrùn lára, bẹ́ẹ̀ ni n kò ní àìsàn kankan ní pàtó èyí tó nílò fún mi láti má a mu àwọn ẹ̀rọ ìlera.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú Benin Republic rí. Bo tilẹ̀ jẹ́ pé ọmọ orílè èdè Nàìjíríà ni mí. Ni ọdún náà tí a nílò láti lọ ṣe ìpàdé ìtagbangba táti polongo Kristi Jesu fún àwọn ènìyàn. Mo tẹ̀lé àwọn ará ìjọ mi láti rin ìrìn àjò náà lọ sí ìlú Benin Republic láti lọ ṣe ìpàdé ìtagbangba yìí fún àwọn ènìyàn.

Gbogbo ìgbà tí mo kẹ́yìn fò, ọ̀pọ̀ ìgbà tí mo bá ń jó, òun náà ni mo máa ń fò. Fún àpẹẹrẹ tí mo bá wà ní ilé ìjọsìn tí à ń kọrin, tí inú mi dùn, tí ayọ̀ mi kún, n ó ní àǹfààní àti máa fò. Èyí ó dá léèrí irú orin tí a bá ń kọ ní àkókò yìí.

Bí mo ti máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi àti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ohun tó wù mí púpọ̀ nítorí pé ó dára láti máa mọ rírì Ọlọ́run tó dá ẹni sí fún ọdún kan sí ọdún mìíràn. Nígbà tó bá tó àkókò àti ṣàjọyọ̀ ọjọ́ ìbí mi, n óò ra àwọn ohun ẹlẹ́rìndòdò àti àwọn snacks. N óò ra lọ ilé fún mọ̀lẹ́bí mi, a ó sì yọ jókòó. Lẹ́yìn tí wọ́n bá gbàdúrà fún mi tán, a ó jọ jókòó, a ó jẹun. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, n óò wọnú ilé wa oúnjẹ, n óò dáná, n óò ra àwọn oúnjẹ aládùn èyí tí a fẹ́ràn gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí láti máa jẹ, n óò sè é, gbogbo wa yóò sì yọ jókòó tẹ̀rín, tọ̀yaya àti idùnù, a ó jọ jẹun papọ̀